Bíba àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ṣe ohun tó jẹ́ pàtàkì. Tẹ fá fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, ẹ dẹ fẹ́ kí ìyàtọ̀ tó jọjú wà. Ẹ gbọdọ̀ l'ọwọ́ agbára tó pọ̀ jù fún àwọn òṣìṣẹ́. Ẹ gbọdọ̀ jọ lè fikùn lukùn pọ̀ láti tán ìṣòro tí ilé iṣẹ́ ń dojú kọ àti láti rí pé ilé iṣẹ́ gbòòrò. Mo máa ń finú kan lò pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi. Màá sọ fún wọn, báyìí ni mo ṣe fẹ́ kí iṣẹ́ ṣe ṣe. Mo máa ń sọ ohun tí mo fẹ́ fún wọn àti ohun tí miì fẹ́. Ẹ̀mí náà dẹ̀ máa ń béèrè ohun tí wọ́n fẹ́ rán àti ohun tí wọn ò fẹ́. Tí gbogbo wa bá ti mọ ohun tí a fẹ́ rán àti ohun tí a ò fẹ́ rán, a lè mú kí ààyè òfin wà. Ká ba lè gbárùkù tira wa, ká dẹ̀ lè mú ilé iṣẹ́ náà tẹ̀síwájú.